Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn nígbà kíìgbà tí mo nígbàkigbà tí mo bá lọ sí àwọn site tí mo bá fẹ́ lò. Wọ́n bá fún mi ní àdéhùn, mo ma ka gbogbo ẹ̀.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Kò sí ìdojúkọ níbi iṣẹ́ mi torí pé mi ò ṣiṣẹ́ fún èèyàn, mò ń ṣiṣẹ́ fún ara mi ni. Mo n ṣiṣẹ́ Forex, nítorí náà nílé ni mo máa ti ń ṣiṣẹ́ mi. Mi ò kí n lọ si?

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Mo máa ń fẹ́ràn láti dá oúnjẹ mi jẹ láì fún ẹnikẹni jẹ nítorí mo dàgbé ni. So mi ò kí ń pín oúnjẹ mi pẹ̀lú èèyàn, èmi nìkan mo máa ń dá oúnjẹ mi jẹ ni gbogbo ìgbà.

Ṣe o fẹ́ràn jiyan? N o fẹ́ràn láti máa jiyan pẹ̀lú ẹnikẹ́ni nítorí pé mi ò ní ààyè tí máa bá eeyan sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni kò sí èèyàn púpọ̀ ni agbègbè mi, so, mi ò kí n really bá ẹnikẹ́ni jiyan.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? O ti ṣe díẹ̀ tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi nítorí pé gbogbo wọn ti, gbogbo wọn ti ro lọ sí ìlú òkè láti wá owó lọ.

Ṣé o máa ń gba àwọn ìmeèlì àìwúlò? Bẹẹni, mo máa ń gba àwọn ìmeèlì tí ò ní wúlò lọ́pọ̀lọpọ̀ igbà àmọ́ èmi, àmọ́ mo máa ń fi gbogbo ẹ̀ sí spam. Nítorí náà, eh iye ìmeèlì tí mo máa ń gba tí ò wúlò ó ti wálẹ̀.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mi ò ní òṣìṣẹ́ nítorí náà mi ò dárí òṣìṣẹ́ kankan. Àmọ́ mo ní àwọn ọmọ lẹ́yìn nílé bí àwọn àbúrò mi tí mo máa ń rán ni iṣẹ́ tí wọ́n dẹ̀ máa ń tọ́sọ́nà. Mo gbìyànjú àti.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ẹ́, ní gbogbo ìparí ọ̀sẹ̀, mo máa ń fọṣọ, mo dé máa ń gbálẹ̀, mo dé máa ń tún léṣe, màá dẹ̀ tu dáná oúnjẹ tí màá jẹ, amọ́ mi ò really ni ètò gan-an tó lọ pá.

Sé o ti lò etí re. Rárá o, mi ò tí lu etí rí o. Ẹ̀sìn tí wọ́n ń sìn kò gbà mí láyè tí máa lu etí nítorí náà mo yára fún lílo etí. Máa mọ̀ ní àwọn ọ̀rẹ́ tí wọ́n lu etí tó jẹ́ ọ̀rẹ́ Kristẹni, àmọ́ ẹ̀sìn tèmi ò fààyè gbà.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ má ń gba? Mi ò kí n rìn rìnàjò lọ sí ibiṣẹ́ ni torí pé mi ò ní iṣẹ́ tíì ó pọn dandan fún mi láti máa jáde nítorí ná ilé ni mo máa ń wà.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Rara, mi ò mọ̀ bí ènìyàn ṣe ń fọn o. Àmọ́ mo ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ wípé wọ́n máa ń fọn ní ṣọ́ọ̀ṣì wọn. Àmọ́ ẹ̀mi fúnra mi, mi ò mọ̀ bí ènìyàn ṣe lè fọn. Nítorí náà mi ò mọ̀, mi ò n tí ẹ fẹ́ kí n sọ lé lórí.

Ṣé o máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni mo máa ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ igbà ni mo bá ń ná.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ èmi àti olórí iṣẹ́ mi dàa gàn nítorí pé mi ò rí ṣe oníjàgídíjàgan, ẹni tútù, oníwà ìrẹ̀lẹ̀ ni mí, nítorí náà mi ò ní ṣòro pẹ̀lú, pẹ̀lú oníbàáṣiṣẹ́ mi.